Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn fáìlì mi pamọ́ nítorí pé ó ṣe pàtàkì.

Irú kọ̀mpútà wo ni ò ní Mo ní HP, kọ̀mpútà tó dáa, tó, tó lára tí ó dẹ̀ ní ìṣòro kankan. Bẹ́ẹ̀ ni, nǹkan tí mo máa lò ní.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà se àwọn èeyàn máa ń kó àwọn nǹkan kan láti bẹ̀e nítorí pé ó ṣe pàtàkì.

Irú fóònù alágbeeka wo ni ò ń lò? Fóònù gidi ni mò ń lò àti èyí tó jẹ́ pé èèyàn máa ń fi ṣe àwọn nǹkan kan tó dára.

Báwo ni òṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Mi ò kí ń yàn wọ́n, mo maa n màá mọ̀ n bí màá ṣe bá wọn sọ̀rọ̀ nítorí pé ó ṣe pàtàkì.

Ṣé, ṣe o máa ń gé, ṣe o máa ń gé ìgbẹ́jáde ní ibi iṣẹ́? Ṣé o máa ń ṣe ìgbẹ́jáde níbi iṣẹ́? Bẹ́ẹ̀ ni, a máa ń ṣe ìgbẹ́jáde ní ibi iṣẹ́ a dè máa ń gbádùn ara wa nítorí pé ó ṣe pàtàkì.